Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ṣé ọ ní nọ́mbà orílẹ̀? Mi ò ní nọ́mbà orílẹ̀. Kò sí ǹkan ti mofẹ fi nọ́mbà orílẹ̀ ṣe. Tó ri rẹ mi ní nọ́mbà orílẹ̀. Iru nọ́mbà wo lo fẹ́ kí ńi fún orílẹ̀? Mi ò ní nọ́mbà orílẹ̀. Torí kò sí ǹkan tí mofẹ fi nọ́mbà ẹ ṣe.

Ṣé ó rọrùn fún ẹ láti dárí àwọn ènìyàn jíi? Tí èèyàn bá ṣẹ̀ mí ó rọrùn fún mi láti dárí jíyàn náà tí èèyàn bá ti bèbè, to ba ti sọ fún mi pé kí n máa bínú, kò sí nǹkan ta tún di díra wa sinu fún un. Mo ti dárí jíyàn yẹn náà nìyẹn. So ó rọrùn fún mi láti dárí jíyàn, ó rọrùn fún mi gan láti tètè dárí jí iyàn.

Ṣé mo máa ń kọ orin kẹlẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin kẹlẹ. Ti mo bá n dána mo máa máa kọrin kẹlẹ kẹlẹ? Ti n ba fọṣọ naa mo máa kọ orin kẹlẹ. Ti báa ṣàǹṣè àwọn nǹkan kan, bí ya mo n fọṣọ ní bí mo n dána nì, bí ya mo ń gbálẹ̀ nì, mo máa n kọrin kẹlẹ.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Máa ń jí ní òwúrọ̀, màmá mi máa ń tètè jí ní ká lu láti jí máa fọ́n wa lórí ìbùsọ̀ mi ní ìdílé máa fún wa ṣàdúrà sí Ọlọ́run. Adùlẹ́ dá mi mú, máa ṣàdúrà pé, "Olúwa o, ìbálọ̀pọ̀ ayọ̀ fún mi. Ẹni tí máa ṣe jí ní òwúrọ̀ bí o ṣe máa ń ṣe mi, má sì ṣe jí ní òwúrọ̀ bá yẹn." Adùlẹ́ dá mi mú a máa gbàdúrà ni.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí ń bá ń jẹun, èyà mi nífẹ̀ẹ́ sí kí n má sọ̀rọ̀ tí ń bá ń jẹun, mi i dẹ nífẹ̀ẹ́ sí pé kí sibi máa gbá abọ́ tí ń bá ń jẹun. Nítorí à, mo ní ìwà tó dára tí ń bá ń jẹun.

Níbo ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tó bá tutù lábẹ́ ẹni pé ojú fẹ́ wọ̀. Ọjọ́ tó jọ bá fẹ́ ro ojú ọjọ́ yẹn ni mo fẹ́ràn jù. Mo jẹ́ kí gbogbo ibi tí yan wà tutù. Ìkanilẹ́ kankan mi múná mọ́ yàn wà á sún dáadáa, wàá ráyè sún dáadáa tó jẹ́ ọjọ́ bá tutù.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún ewé. Wọ́n máa ń ṣe àjọ̀dún àwọn ewé. Àwọn tó máa ń ṣe àwọn k, sawon pe àjọ̀dún ewé, àwọn àjọ̀dún àwọn omo kèkèrè oríṣiríṣi ẹ̀yan ni màá gbà ní àjọ̀dún ìwé. Ta bá ń ṣ'àwọn àjọ̀dún ewé, è máa gbẹ̀bùn lóríṣiríṣi, lóríṣiríṣi lọ.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá o, mi ò kii wọ ìbọwọ́, mo kan máa ń wọ ìbọwọ́ fún ọmọ mi nítorí ó sì kéré. Wọ́n máa ń wọ ìbọwọ́ fún láti fi dáàbò bo fún òtútù àti kí àwọn èèka má jẹ lọ́wọ́ ni wọ́n ti ń wọ ìbọwọ́ fún.